Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì òkay? Màá sọ wípé mo máa ń lo méjèèjì, mo máa ń lo méjèèjì, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo ọ̀tún. Nítorí pé ọ̀tún ni o easy jù láti lò. Ídí nìyẹn tí mo máa ń lo ọ̀tún.